Mo máa n yanju àwọn ìṣòro, ẹra yára bí àṣá. Nígbà tó bá fún mi ní wàhálà, n ó lọ bá àwọn tí ó mọ̀ nípa rẹ̀ ju mi lọ láti ràn mí lọ́wọ́ láti bá mi wo iyan tó bá jẹ́ pé ìṣòro èyí tí èmi kò lè yanjú ni. Nígbà mìíràn tí ó bá fún mi ní wàhálà, wàhálà bí ẹni pé kò ṣe déédé, kò ṣe dáadáa, máa ní láti lọ fi owó tuṣe.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tú àwọn nǹkan ṣe. Ìyẹn tó bá jẹ́ pé àwọn nǹkan tí mo ti lò rí, tí mo ti lò dáadáa, mo lè tú ṣẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ ohun tí mi ò tíì lò rí, ó máa ní agbára fún mi láti tú ṣẹ dáadáa.